Báwo ni a ṣe máa ń ṣètò láàárín àwọn ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Ọ̀nà púpọ̀ ló wà tí a lè gbà ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ nípa bíbá wọn sọ̀rọ̀ ní tùbí-nnùbí, ní ẹrọ̀wẹ̀lẹ̀, a ní fi agídí mú wọn wípé ǹkan báyìí ní wọ́n gbọdọ̀ ṣe tí a fi máa le yanjú ìṣòro tí wọ́n ní. A bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn tí ó understand ohun tí wọ́n ń là kọjá nígbà yẹn la fi lè rí ìṣòro yẹn, la fi lè ríi yanjú. Bí bẹ́ẹ̀ kọ́, a tún máa dákún ìsòro tí wọ́n ní ni. Torí ẹlẹgbẹ́ lá ta ba tí wà láàárín àpapọ̀ èèyàn, láàárín àwọn ẹlẹgbẹ́ wa, à gbọdọ̀ sọ̀rọ̀, à gbọdọ̀ sọ̀rọ̀ bí a ṣe rí. Torí ta bá ní kí a sọ̀rọ̀ bí a ṣe rí, ìṣòro tí a fẹ́ bá wọn yanjú yẹn kò ní lè ṣe é yanjú. A tún máa dákún ìṣòro tí wọ́n ní ni. Bí ká tí ó jẹ́ wípé láàrín lọ́kọ-láya ni wọ́n ti ní ìṣòro, tí a bá ní wípé kí a sá, kí a wà lẹ́yìn ọkọ tàbí kí a wà lẹ́yìn ìyàwó, kí ni ìyẹn tún máa da ilé rú ni? So àwọn ẹlẹgbẹ́ wa yẹn wọ́n ni pé wàá mọ́ tí wọ́n bá ní ìṣòro. Tí bọ̀, ṣùgbọ́n tí a bá bá wọn ṣètù ìsòro wọn, táa bá wọn yanjú ìsòro wọn gẹ́gẹ́ bí ó se tọ́ àti bí ó se yẹ, táa fi ẹrọ̀wẹ̀lẹ̀, táa fi ẹrọ̀wẹ̀lẹ̀ àti sùúrù, táa fi bá wọn yanjú ìsòro yẹn, táa bá wọn sọ̀rọ̀ bí ọmọlúàbí ènìyàn, ìsòro yẹn a rí pé á yanjú. Wọn á tún máa pe wá sí ǹkan mì láàárín àwọn ẹlẹgbẹ́ wa. Àwa náà ò lè máa yàn gan láàárín wọn. Àti yanjú ìṣòro kò rọrùn. Tí Ọlọ́run bá rán wa lọ́wọ́, a bá wọn rí yanjú dáadáa tí ó ní sí wàhálà mọ̀ láàárín wọn. Bí a bá ti wà láàárín àwọn ẹlẹgbẹ́ wa, a gbọdọ̀ máa ní sùúrù láti lè bá wọn sọ̀rọ̀ kí a lè rí ìsòro yẹn, kí a lè ríi yanjú. Tí a bá ti ní, tí wọ́n bá ní ìsòro tí wọ́n ń pe wá sí, a fi lè máa bá wọn rí yanjú.

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé o. Mo fẹ́ràn láti máa ka ìwé láti ìgbà tí mo ti wà ní kékeré. Ìgbà tí wọ́n ti máa ń kọ́ wa ní one ọkàn, two èjì, three ẹ̀ta. Mo dẹ̀ tun fẹ́ràn láti máa ka a b D. Wọ́n ni a, B, d, e, f, G, B títí dé ibi tí ó ti parí. Mo fẹ́ràn láti máa ka ìwé púpọ̀, sé ti Yorùbá ni àbí ti English, tọ já ti èdè kejì ti ìlú. Ìwé dára púpọ̀. Ìwé máa ń mú ni yangan ní àwùjọ. Ẹni tí ó bá kàwé ní ìsìn yìí, ó máa ṣẹgbẹ́ ẹrú, ó máa ṣẹgbẹ́ ẹrú ẹ. Ó máa ṣẹgbẹ́ ẹrú ẹ. A kó bàtà tẹ̀lé ọmọ nì kejì rẹ̀. Torí nǹkan tà ń fi ìwé ṣe ní àwùjọ wa, ní orílẹ̀ èdè wa, ní àsìkò tí a wà yìí ó pọ̀ gidi. Ìwé mú wa lọ sí ibi gíga. Tí ẹ̀ bá lá fẹ́ tìráfù lọ sí ìlú ọba, wọ́n á bèèrè wípé, "Ibo ni a ka ìwé dé?" Ta bá ṣì dé ìlú mìí tá ń wá iṣẹ́, ta bá ka ìwé gidi tá fi gboyè, a tètè rí iṣẹ́ ju ẹni tí ò ka ìwé lọ. Iṣẹ́ tí a máa fi lọ ẹni tí ó ka ìwé, a yàtọ̀ sí ẹni tí ò ka ìwé. Ìwé dára gidi gan. Mo dẹ̀ tun máa ń gba àwọn ènìyàn ní ìyànjú láti rán ọmọ wọn ní ìwé, torí ìwé ó dára. Ìwé dára láwùjọ. Ó dára kí a máa ka ìwé. Ìwé dára o. Mo nífẹ̀ẹ́ àti máa ka ìwé gidi. Mi ò tìẹ gbọdọ̀ sọ àwọn oríṣìíríṣìí ìwé tí mo ti ka, ìgbà tí mo ti wà ní kékeré. Tọ́ n bá ti ní ká ra ìwé tí English àbí ti Yorùbá, tí mo bá ti délé báyìí, màá tètè sọ kí n ba lè rà. Ìwé yẹn kí n lè máa ka ní ojoojúmọ́. Mo máa ka ìwé gidi. Mo fẹ́ràn láti máa ka ìwé láti kékeré. Gbogbo ìwé tí mo bá ti rí báyìí, à kíkà ni o. Kíkà ni. Mo máa ń ka ìwé gidi, gidi, gidi, gidi. A, e, f, G, B, i, e, j, K, l, m, n, o, p, R, s, T, u. Hmm. Ìwé dára gidi o. Èmi máa ń ka ìwé ní tì tẹ mi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? A! Múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi. A! Mo máa ń múra gidi fún wọn. Màá bá wọn pàdé, màá fi ọ̀yàyà pàdé wọn, màá fi ẹ̀rín àti ayọ̀ pẹ̀lú ìdùnnú ni mo fi máa ń pàdé àwọn oníbàárà mi débi wípé tí wọ́n bá tún ń bọ̀ láti wá bá mi ńa jà àbí wá bá mi ṣe nǹkan mi ní ọjọ́ mi, inú wọn á dùn láti wá sí ọ̀dọ̀ mi débi wípé wọn ò ní lè lọ sí ibo mi tí mi ò bá dé sí ní tòsí. Wọn á pè mí wípé, "Èló, oníbàárà yín, ìkan nínú àwọn oníbàárà yín ló ń bá yín sọ̀rọ̀." Torí, mo mọ bí wọ́n ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀, mo mọ bí wọ́n ṣe máa ń bá èèyàn ńa jà, mo mọ bí wọ́n ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀. Wọn á fi oro irẹlẹ́ bá wọn sọ̀rọ̀. Tí oníbàárà bá fẹ́ bá ọjà, oníbàárà yẹn tí ó bá fẹ́ bá ọjà, wa ti múra sílẹ̀ fún wọn torí ìwọ náà lé náà ò fẹ́ ẹ ní lọ sí ọjà lásán, ò ní fẹ́ dè wọlé lọ́wọ́ òfo. Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ohùn tutu àti ìrẹ̀lẹ̀ kí wọn lè wá níjọ́ mi. A gbọdọ̀-- torí èèyàn gbọdọ̀ múra sílẹ̀ fún àwọn oníbàárà. Oríṣiríṣi oníbàárà lọ wà. Tí ẹ bá bá oníbàárà mi pàdé, a dàbí kẹfọlé tí kẹ bá jà, kẹ ya sọmọ lọ́rùn. Bút tí o bá ti gbáradì tó ti múra sílẹ̀ fún, ó jẹ́ wípé ìwọ gẹ́lẹ́ igi, gbogbo àwọn yòókù máa ń wò ẹ ní wípé báwo lo ṣe ń ṣe titi ẹ. Wọn ò mọ̀ wípé-- wọ́n ní mọ̀ wípé èèyàn ti múra sílẹ̀ fún wọn kó tó di wípé àwọn oníbàárà yẹn dé. Torí tí èèyàn bá lọ múra sílẹ̀ fún wọn, ọ̀pọ̀ ìgbà lẹ́ẹ̀yàn ó máa bá wọn jà. Ẹlòmí ọ̀kan sọ̀rọ̀ a bá ọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbà pé ẹrú ẹ lọ jẹ. Bút tí o bá ti ní ìfaradi, ìfaraji fún wọn tó ti múra sílẹ̀ fún wọn kò ní sì wàhálà. Wa bá wọn ṣe gbogbo nǹkan wọn tí wọ́n fẹ́ létò létò tí kò ní sì wàhálà kankan. Ó dára kí á mọ múra sílẹ̀ fún àwọn oníbàárà wa kí wọ́n má bà á sí ìjà tàbí èdè àìyédè láàárín wa.

Ṣé ìwọ máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ? Kí Oluwa kí Ọ̀ ṣàánú wá. Ní orílẹ̀ èdè wa yìí tí a wà, èèyàn máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ nígbà mí. Ọ̀pọ̀ ìgbà mí nàsìle lè yi èèyàn ní ṣiṣẹ́ tó wákàtì tí ó yẹ kí èèyàn ṣiṣẹ́ tó. Ọ̀rọ̀ yìí pín sí ọ̀nà méjì, ibi tí èèyàn bá ríṣẹ́ sí àti tabi ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́. Tí èèyàn bá ń ṣiṣẹ́ ara ẹni, àsìkò tó bá wú yàn, lèyàn le kúrò níbẹ̀. Èèyàn le wo wípé òun ò ní jáde lọ léèní òun ò fẹ́ ṣiṣẹ́ kankan tí ó sì rọra sùn nínú ilé rẹ̀. Ìgbà mí sìle lè yi èèyàn kọ́ lọ má ṣe wà níṣẹ́ lagún ṣe kú. Bí ó bá sọ wípé ó yọ̀n lọ lébàá yìí, yóò tàn mọ́ rí èèyàn tí ó dà ó dúró débi wípé a máa ń fà tí èèyàn ń ṣiṣẹ́ ju wákàtì tó yẹ kí èèyàn fi ṣiṣẹ́ lọ nígbà mí. Tóbá dẹ̀jẹ̀ wípé èèyàn lọ gba iṣẹ́ ní ọ̀dọ̀ ẹlòmíràn, ó rọrùn ó pọ̀ dáadáa tí èèyàn ó ṣiṣẹ́ ju wákàtì tó yẹ kí èèyàn fi ṣiṣẹ́ lọ. Wọn á dúró ní ìdúró wípé owó tí àwọn ń san fún ọ yẹn wàá ṣe iṣẹ́ rẹ̀ wà láàgun. Ó ṣiṣẹ́ ju wákàtì tó yẹ kó fi ṣiṣẹ́ lọ, ó délé bàá yìí, ò ní lè ṣe nǹkan kan mọ́. Ṣùgbọ́n tí ó bá ṣe iṣẹ́ ara èèyàn, àsìkò tó bá wú yàn, èèyàn lè má ṣiṣẹ́ tó wákàtì tó yẹ kí èèyàn ṣiṣẹ́. Èèyàn sì lè lọ gba iṣẹ́ níbò mí nàá kó jẹ́ alánú èèyàn tí ó nílẹ̀ lágbájá támẹ́dò wá mọ̀ lọlé. Èyí tó ṣe látàtarò ó ti tó. Tí èèyàn ní ṣiṣẹ́ tó wákàtì tó yẹ kí èèyàn fi ṣiṣẹ́ lọ́jọ́ yẹn. Ìbéèrè tí ẹ bèèrè yìí ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà méjì èjì yẹn ni mó dẹ̀ ti ṣe àlàyé wípé èèyàn lè ṣiṣẹ́ ju wákàtì tó yẹ kí èèyàn fi ṣiṣẹ́ lọ. Èèyàn lè má ṣiṣẹ́ tó wákàtì tó yẹ kí èèyàn fi ṣiṣẹ́. Ó wà lórí ibi tí èèyàn bá ti ń ṣe iṣẹ́ tàbí ibi tí èèyàn bá rí iṣẹ́ sí. Tóbá jẹ́ iṣẹ́ ara èèyàn, èèyàn lè kúrò ní wákàtì tí ó bá wú yàn. Tóbá jẹ́ iṣẹ́ oníṣẹ́, ó di ìgbà tí ó bá tó fi ọ́ sílẹ̀ kó tó lọ. Tó bá lọ ṣágídí, wàhálà ni o. Ṣiṣẹ́ ju wákàtì yẹn lọ, ó ṣiṣẹ́ ju wákàtì yẹn lọ dáadáa ju tó kí èèyàn ní ṣe ara èèyàn lọ.

Ṣé o máa ń kọ ǹkan lórí ińtá nẹ́ẹ̀tì? A lot. Mo máa ń kọ tó pọ̀ dáadáa. Mo máa ń kọ ǹkan lórí ińtá nẹ́ẹ̀tì torí oríṣìíríṣìí, ṣẹ̀ ṣe ẹ rí àwa tí a ti wà ní ilé ọkọ yìí, oríṣìíríṣìí ẹ̀kọ́ òun ló wà níbẹ̀. Ó kan jẹ́ wípé ẹ̀kọ́ òdì náà ń bẹ níbẹ̀. Ẹ̀kọ́ gidi náà sì wà níbẹ̀. Kí Ọlọ́run má jẹ́ kí a kọ ẹ̀kọ́ òdì. Ẹ̀kọ́ gidi wà níbẹ̀. Wọ́n máa ń bá wa sọ̀rọ̀ lórí bí a ṣe le ṣe ilé wa. Wọ́n máa ń bá wa sọ̀rọ̀ nípa ọmọ títọ́jú, tí ọmọ títọ́jú yẹn ṣe ẹni ṣe ẹ rí nígbà tí èmi wà nínú oyún, torí pé mo bí ọmọ. Orí ińtá nẹ́ẹ̀tì ni mo ti máa ń kọ ẹ̀kọ́ oríṣìíríṣìí. Ó dẹ̀ fún mi ní òye tó pọ̀ nípa bí a ṣe le ṣe, bá ṣe le bí mọ, bá ṣe le ṣe gbá, bá ṣe le ṣe àwo. Ọlọ́run de ran mì lọ́wọ́. Mo bi omo yen náà ni, àbíyé. Ińtá nẹ́ẹ̀tì dára. Wàá bá dókítà oríṣìíríṣìí pàdé. Wàá bá nọ́ọ̀sì oríṣìíríṣìí pàdé tí ó máa máa kọ́ ẹ bí o ṣe le ṣe ǹkan, bí o ṣe le ṣe gbá, bí o ṣe le ṣe àwo. Nípa ọkọ náà, orí ińtá nẹ́ẹ̀tì là tí ẹ ti ń kẹ́kọ̀ọ́ jù ní ìsìn yìí. A rí bí wọ́n ṣe ń lo yàn. Bí wọ́n ṣe ń lu àwọn ọmọ aláìgbọràn. Bí wọ́n ṣe ń ṣì bí ọmọ tó sì gbọ́ràn náà tí ìṣe ọmọ, oníṣekú ṣe. Bí ó ṣe ń bọ́ sọ́wọ́. Kí Ọlọ́run kí ó máa ṣàánú wa, kí ó má jẹ́ kí a bọ́ sí ọwọ́. Íńtá nẹ́ẹ̀tì dára fún àwa àgbàlagbà tí ọpọlọ wa pé díẹ̀. Ó dára. A ní lò ó ní ọ̀nà òdì torí ọpọlọ wa ti pé a mọ èyí tí ó da yàtọ̀ sí tí ò da. Àwọn ọmọdé kékeré àwọn ni wọ́n ń lo Íńtánẹ́ẹ̀tì sí nǹkan tí ò da. I tí mo ṣà ń sọ ni wípé èmi máa ń kọ ẹ̀kọ́ lórí Íńtá nẹ́ẹ̀tì.

Èmi máa ń ra ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì o. Ọlọ́run ò sì tì jẹ́ kí n bọ̀ sọ́wọ́ ẹni tí yóò gbà mi. Mo máa ń ra ǹkan, ǹkan oríṣìíríṣìí ni mo máa ń rà. Mo ti ra bàtà rí, mo fi tape rule, n tí àwọn télọ̀ tí wọ́n máa ń lò láti fi wọn aṣọ fún wa tí a bá fẹ́ rán aṣọ, òun ni mo fi wọn ẹsẹ̀ mi tí mo sẹ́ńdì sí oníbàárà mi lórí Íńtánẹ́ẹ̀tì pé mo fẹ́ ra bàtà, pé sáìsì mi ṣìre torí ẹsẹ̀ mi kéré jọjọ. Nígbà tí ó sì ṣe, ó sì bá mi sẹ́ńdì ọjà mi. Íńtánẹ́ẹ̀tì dára láti ra ǹnkan, kò sì tún dára láti ra ǹnkan ká má bọ́ sọ́wọ́ ẹni tí yóò gbà wa. Taa bá ti bọ́ sọ́wọ́ ẹni tí yóò gbà wa, ó dára láti ra ǹnkan. O ní má a dá ara rẹ láàmú kiri ọjà láti wá ǹnkan tó bá fẹ́ rà. Íńtánẹ́ẹ̀tì dára, èmi sì láìké rẹ̀ láti máa ra ǹnkan. Ìgbà tí ẹ̀gbọ́n mi fẹ́ ra ǹnkan ni bíi ọjọ́ mélòó yìí sẹ́yìn, Íńtánẹ́ẹ̀tì, orí Íńtánẹ́ẹ̀tì la ti rà. Òun la ti wá irú èyí ta ti lè--ta le rà. Òun la ti bá kọ́sítọ́mà pàdé. Orí Íńtánẹ́ẹ̀tì náà la ti wá. La ti ń wá. Tà ń wá oríṣìíríṣìí èèyàn ta lè ti ra sọ́lá lọ́wọ́ rẹ̀ kó tó di wípé a pàdé ẹni tá a ra èyí ta rà lọ́wọ́ rẹ̀. Ó sì ṣe dáadáa. Íńtánẹ́ẹ̀tì dára láti ra ǹnkan, èmi náà sì máa ń ra ǹnkan níbẹ̀. Àwọn ẹ̀gbọ́n mi náà sì máa ń ra ǹnkan níbẹ̀. A pọ̀ tí a máa ń ra ǹnkan níbẹ̀ ti a sì bọ̀ sọ́wọ́ lọ́wọ́. Íńtánẹ́ẹ̀tì dára láti ra ọjà, èmi sì máa ń ra ọjà níbẹ̀. Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra nǹkan níbẹ̀. Ǹnkan tí mo sì ti rà, ó pọ̀ níbẹ̀ dáadáa. Bí i témù níìsínyìí tí ọ́ ṣẹ̀ṣẹ̀ dé sí Nàìjíríà, mo ti ra ǹnkan níbẹ̀ dáadáa. Ẹ mọ̀ wípé Íńtánẹ́ẹ̀tì ni òun náà. Kí ẹ ṣe wípé bọ́yá.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? À, ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni máíṣìn kékeré tí a fi ń gba owó, tí a fi ń ṣẹ̀ndi owó sí eeyàn. Ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi torí òun ni à ń lò jù ní ìlú tí mo wà yìí. Ìlú tí mo wà yìí kò sí báǹkì, ilé ìgbowó kò sí ní ìlú yìí. A ṣẹ̀ṣẹ̀ ń, ìjọba ṣẹ̀ṣẹ̀ ń múra àti ṣe é fún wa ni. Máíṣìn tí a máa fi máa ń gba owó fáwé èèyàn yẹn tí a fi ń ṣẹ̀ndi owó, ó mú kí ọjà kí ó yá ní ìlú wa. Ọwá jẹ́ ohun èlò tó ṣe pàtàkì jù fún mi láti ní ní ibi iṣẹ́ mi. Ní ìlú tí a wà yìí, ẹ́rí ẹlòmíì ti ń ta ọjà àtẹ́ tó ń ta mílò fún wa, tó ń ta súìtì fún wa, tó ń ta bisikí fún wa yóò tun ní máíṣìn yẹn torí tí ọba tíìnì ò tíì ṣiṣẹ́. O máa ń mú ọjà yágidi ní ìlú wa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé yẹn jọ àti ṣe ilé ìgbowó ti ìjọba fún wa ni. Máíṣìn yẹn ṣe pàtàkì jù, ó sì máa ń mú owó wọlé. Ọ je ibi tí a ti ń rí owó. Ni ìgbà mi ì a máa ń rí owó gidi. Ni ìgbà mí ì ṣìlẹ̀ léyí náà, nígbà tí èsì wí pé ẹnìkan ló ní, ó ti pọ̀ jù ní ìlú, o lè mu kí ọjà kí ó lọlẹ̀ ní ọjọ́ yẹn. Ọ sáà jẹ́ nnkan tó ṣe pàtàkì jù láti ní ní ibi iṣẹ́ mi. Mo sì ní láàdá, mo ní tọ́pọ̀ tí mo fi ń ṣe iṣẹ́. A lọ gba owó níbikan a mọ̀ lò láti fi ṣiṣẹ́. Àwọn kọ́sítọ́mà wa náà, àwọn oníbàárà wa, àwọn náà ó wà, wọ́n á kó owó wá fún wa. A bá wọn náà, a bá wọn ṣẹ̀ndi rẹ̀, a bá wọn tẹ àtẹ́ranṣẹ́ rẹ̀ sí ẹni tí wọ́n bá fẹ́ tẹ̀ sí. Ó jẹ́ ohun kan pàtàkì jù fún mi.

A! Èmi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé torí Krístẹ́nì ni mí. Inú ẹ̀sìn Kìrìtẹ́nìtì òun ni a bí mi sí. Ibẹ̀ ni mo sì dàgbà sí. Ilé ìsẹ̀mbáyé mi ò dé bẹ̀eri láti ìgbà tí a ti bí mi. Kí Ọlọ́run elédùmarè kí ó sì má jẹ́ kí n rí ǹkan tí ó máa gbé mi lọ síbẹ̀. Krístẹ́nì ni mí, ṣọ́ọ̀ṣì ni mo máa ń lọ láti kékeré láti lọ gbàdúrà. Mi ò lọ sí ilé ìsẹ̀mbáyé, mi ò dé fẹ́ràn láti máa lọ. Mo, mi ò like ẹ̀ rárárárá láti máa lọ. Tí mo bá ti gbọ́ nípa wọn báyìí, mi ò kí mọ bí ara mi ṣe máa ń rí. Tí a bá ní káàwọ̀, kì í ṣe pé kó bá yà ti torí pé ìwà burúkú. Àwọn tí ó dára nínú wọn ó pọ̀ dáadáa, ó pọ̀ jọjọ. Àwọn tí ó sì burú tí wọ́n fi ògùn wọn tí wọ́n fi ń ṣe ìkà, àwọn náà pọ̀. Ohun tí ó máa ń mú irú àwa báyìí tí a fi máa ń bẹ̀rú wọn nìyẹn torí ìkà pọ̀. Àwọn tí ó máa ń lọ sí ibẹ̀ náà wọ́n á bá ǹkan mii lo ọ̀tọ̀ ni ǹkan tí wọ́n máa bá pàdé níbẹ̀. Kí Ọlọ́run má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú kankan kí ó gbé wa dé ibẹ̀. Kí ire kí ó máa ṣẹlẹ̀ sí wa. Mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Ọlọ́run elédùmarè kò sì ni jẹ́ kí ri ǹkan tí ó máa gbé mi lọ síbẹ̀. Krístẹ́nì ni mí, ṣọ́ọ̀ṣì ni mo máa ń lọ. Ṣọ́ọ̀ṣì yẹn náà ni mo sì máa ń lọ àti ní àtàwọn ẹbí mi. Ilé ìsẹ̀mbáyé mi ò dé bẹ̀ri, mi ò dé ní dé ibẹ̀. Mi ò fẹ́ràn rẹ̀ rárárárá, mi ò fẹ́ràn rẹ̀ láti bí ìbá sí ibẹ̀ yẹn. Mí è kí ń lọ sí ilé ìsẹ̀mbáyé, mi ò dé dé bẹ̀ri. Ṣọ́ọ̀ṣì là wá máa ń lọ, a máa lọ gbàdúrà, a máa lọ kọrin, á lọ jó sọ lọ́run, a gbé wọn wá sí òkè, sí Ọlọ́run elédùmarè. A tọ máa ń fi ń gbàdúrà ga ní ilé ìjọsìn wa wípé kí a máa gbàdúrà pé gbogbo ogun tí yóò gbé wa dé ilé ìsẹ̀mbáyé, kí Ọlọ́run elédùmarè kí ó má jẹ́ kí á rí.

Ṣé mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn? À, mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, kí Ọlọ́run kí ó bùkún mi. Owó ni mo níidì, mo níidí owó gidi tí kì í ṣe owó kékeré. Kódà ko ki í ṣe ìlú kan ló wù mí láti mú iṣẹ́ mi lọ. Ó wù mí láti mú iṣẹ́ yìí lọ sí ìlú mi, kí n fẹ ní ojú. Tí mo bá mú lọ sí ìlú mi, màá gba àwọn ènìyàn tó máa ma ṣiṣẹ́ fún mi níbẹ̀. Ẹ̀mí náà ó sì máa ní ètò láti máa gbọdọ̀ máa wá aayè láti máa lọ mójútó wọn. Màá lọ máa bẹ̀ wọ́n wò báwo ni ountí wọ́n ṣe níbẹ̀, báwo ni wọ́n ṣe ń ṣe ṣí, èló ló ń wọlé. Mà á mọ outcome and income wọn. Máa mọ iye owó tí wọ́n ń ná síta, máa mọ iye owó tó ń wọlé fún wọn. Mo fẹ́ràn láti mú ìlú mi lọ, láti mú iṣẹ́ mi lọ sí ìlú mi. Owó ni ó kú kí Ọlọ́run kí ó dẹ̀ bùkún mi. Tí mo bá ti rí owó báì kété tí mo rí owó báì tí mo fi tún ibi tí mo wà náà ṣe, tí oun náà tí ó yàtọ̀, tí ó rẹwà, tí àwọn ènìyàn n wa tí ọjà sì ń ya. Oun tí ó kù fún ẹ̀yàn náà ni tí ó dẹ́kù fún irú èmi yìí bí mo ṣe ń rò ó tí mo dẹ̀ ń gbà ní àdúrà. Oun náà ni fún mi láti fẹ́ sí ìlú mi láti mú iṣẹ́ yẹn kí n tó máa lọ sí ìlú mi kí àwọn ará ìlú yẹn kí ó tún lè jànfaani nǹkan tí ó wà níbẹ̀. Mo fẹ́ran e gidi, gidi. Ó dẹ́ wunmi, mo dẹ̀ ní ètò fún un. Mo ti kọ̀ sílẹ̀, mo ti kọ́ gbogbo nkan tí màá need, ǹkan tí màá ṣe, ǹkan tí màá, ìgbésẹ̀ tí màá gbé torí àti ìlú kan náà ni mo ti wá sí ìlú tí mo wà yìí tí mo bí mo sí yìí. Owó ni ó kú kété tí mo bá ti rí owó báì, mo ní fí para rárárá kí a má sá wéré wéré. Mo ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Mo ti fẹ́ ẹ lójú. Mo ti mú iṣẹ́ yẹn lọ sí ìlú mi. Eẹ̀yàn ó dẹ́ẹ̀ tun máa tà, gbogbo ohun tó bá tún wọlé láti ibẹ̀, eẹ̀yàn máa tún fi ṣe ǹkan gidi. Kò ni je wípé ọ̀nà kan tí ènìyàn tí ń ṣe ǹkan, ọ̀nà náà ni yóò mọ̀, òún jẹ́ ọ̀nà kan.

Nígbà wo ni mo máa ń gé irun orí? Hmm. Láti ìgbà tí mo ti parí ìwé ẹ̀kọ́ mẹ́wàá, ohun ni mo ti gé irun gbẹ̀yìn. Láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe irun torí obìnrin ni èmi. Àti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe irun títí di àsìkò yìí. Mi ò tí ì gé irun orí mi rí. Mo sì máa ń sọ fún ọ̀pọ̀ àwọn ènìyàn wípé kí irun mi yìí kí ó kúrò ní black, kí ó di purple, mi ò ní gé. Ìgbà tí mo wà ní kékeré, ohun ni mo máa ń gé irun mi lọ ni mo máa ń gé bọ̀. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dàgbà, mi ò tí ì gé irun mi. Ìrún ni mo ń ṣe. Mo ldẹ máa ń ṣe irun oríṣìíríṣìí, irun tí ó wù mí. Bí àwọn irun tí àwọn ìyá wa máa ń pè ní kọjúsọ́kọ, mẹ́ta mẹ́ta, pàtẹ́wọ́, ṣùkú, ẹlẹ́lọ́, àdìmọ́lẹ̀, orísìírísìí irun ni mo ti ń ṣe láti ìgbà yẹn. Mi ò tí ì gé irun mi rí. Àwọn ọkùnrin ló máa ń gé irun wọn ní àsìkò tí ó wù wọ́n. Irun ẹlòmí, wọ́n máa ń gé ní jọ́kẹ́rìn jọ́kẹ́rìn. Ẹlòmí lè lè yi, ó máa ń gẹ ní ẹ̀yìn ọ̀sẹ̀ kan. Ṣùgbọ́n láti ìgbà tí èmi ti dàgbà, tí mo ti parí ìwé ẹ̀kọ́ mẹ́wàá, mi ò tí ì gé irun mi rí rárá. Mi ò dẹ ní gé e, torí irun mi rẹwà púpọ̀.

Ṣé o má ń-- ṣe mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? A! Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ ní ìgbà tí mo wà ní ilé ìwé. Ọwọ́ náà ni a máa ń lò láti fi kọ ìwé nínú kí á lo pẹ́ńsù tàbí kí á lo bírò láti fi kọ ìwé. Pẹ̀lú ọwọ́ wa laá dẹ̀ fi kọ, torí ó dára. Ayé ìgbà yẹn, ǹkan ìgbàlódé kò tí ì pẹ́ jù náà o, bọ̀ ǹkan ìgbàlódé kò tí ò pọ̀. Bí i àwọn, ẹ́ n kọ̀ǹpútà aláfọwótẹ́ kò tíì sì nígbà yẹn. Àwọn kọ̀ǹpútà míì náà sì wà tó jẹ́ wípé bíi kíni kan báyi bí pẹ́ńsù àbí pen, ohun ni wọ́n ń lò láti fi kọ́. So, ẹ́ n mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìwọ̀n ni ni wí. Ìgbà tí mo wà ní school, ó tó di wípé àjá dẹ̀, a máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ ni. A máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ ni ní gbogbo ìgbà yẹn.

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Àa! Mo ní ìdárayá gidi ọ. Mo máa ń bá àwọn èèyàn ṣe àwàdà. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀. To jẹ́ wípé ibi tí mo bá ti ń sọ̀rọ̀ báyìí, ẹ̀rín máa ń wà níbẹ̀ ni, tí àwọn èèyàn máa máa rẹ́rìn-ín, tí oríṣiríṣi nǹkan máa máa ṣẹlẹ̀. Ẹ́ri tí àwọn èèyàn o máa rẹ́rìn-ín lọ, tí wọ́n o máa rẹ́rìn-ín bọ̀. Mo ní ìdárayá lára dáadáa. Mo mọ bí a ṣe ń dá ni lára yá. Mo mọ bí ẹni tí inú ń bí tàbí ẹni tí nǹkan ṣe tí ó rẹ́rìn-ín, mo mọ bí mo ṣe lè mú inú rẹ̀ dùn, tí inú ẹ̀ máa dùn, tí orí ẹ̀ máa wú, tí ó á dà lára yá dáradára, tí ó ní sí ǹkan kan tí ẹ̀rín máa máa lọ. Ó jẹ́ wípé ó máa ní inú dídùn kúrò ní ibi tí ó wà. Inú ẹ̀ máa dùn lọ lé ni. Mo ní ìdárayá lára dáadáa. Mo mọ bí a ṣe ń dá ni lára yá. Mo mọ bí a ṣe ń bá èèyàn sọ̀rọ̀ dáadáa tí inú rẹ̀ máa dùn, tí ara ẹ̀ máa yá, tí ara ẹ̀ ó dẹ̀

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ lẹ́nu iṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe torí pé mò jẹ́ oníṣòwò. Oríṣiríṣi ẹgbin la máa ń gbà mọ́ra, oríṣiríṣi ìwọ̀sí la máa ń fi ara dà. Ẹlòmíì á wá, a wá ba ẹ̀jà ni. Ṣùgbọ́n tí a bá ti fi ẹrọ̀ wẹlẹ̀ àti àwàdà, àwàdà gbọ́dọ̀ pọ̀ fún àwa oníṣòwò báyìí. Mo sì mọ bí mo ṣe máa ń bá àwọn customer mi ṣàwàdà tó bá wọlé báyìí, torí bí mo ṣe jẹ́ oníṣòwò tí mò ń tà àti mò ń rà ní mo tún ń ṣe iṣẹ́ a fẹ́gba owó, afẹ́ tẹ owó sí eyan ni mò ń ṣe. Bí ẹlòmíì bá wọlé, ó lè mọ̀ ni ní kí ni èlò mo san níjọ́ sí bí mo ti fẹ́ gbà á, tí mo ti fẹ́ gba owó lọ́dọ̀ ọ lágbẹ́ja, èló lọ́ gba lọ́wọ́ mi, èló lẹ́yìn fẹ́ gba yìí. A máa ń fi ẹrọ̀ wẹlẹ̀ ni mo fi máa ń ṣàlàyé fún wọn wípé à, àwa náà kọ ẹrọ̀ tí ẹ rí nílẹ̀ yìí bó ṣe rí kékeré. Àwọn náà yọ owó titi wọn. Ìjọba tiwa náà tó ti ń yọ wàsó wàsó tí ó jẹ́ bẹ́ta bẹ́ta owó wa tí a ná, tí àwọn elẹ́yinbò ń pè ní fifty naira. Àwọn náà tún ti ń yọ, ló jẹ́ kí owó tí a ń gbà lọ́wọ́ yín lọ́ jẹ́ kó pọ̀. A fi ẹrọ̀ wẹlẹ̀, a fi ìyanjú ẹ fún wọn torí tí a bá ní ká wọ́n náà ká gbe lágidí, ká sọ di ìjà mọ́ wọn lọ́wọ́, ọ̀! A sọ customer, a sọ oníbàárà ilé, a sọ nù u o àti sọ nù nù ti ẹ̀ kan ní wá mọ́, yóò tún máa lọ sí ibòmí ni. Àwa ni ti wá ṣe, àwa la rògo, àwa la ríre, ìyẹn tún ti lọ nu. A gbọ́dọ̀ fi sùúrù àti ìtẹríba pẹ̀lú ọ̀yàyà, òun ni mo fi ń kojú ìṣòro lẹ́nu iṣẹ́ titẹ̀ mi o. Sùúrù àtọ̀yàyà lẹ mi fi ń kojú ìṣòro lẹ́nu iṣẹ́ torí tí mi ò bá ní sùúrù pẹ̀lú àwọn oníbàárà mi, ìjà ó wà.

Ibo ni mo ti máa ń ra ǹkan? Mo fẹ́ràn láti máa lọ sí ọjà láti lọ máa ra ǹkan. Mo dẹ̀ tún fẹ́ràn tí mo bá rí ǹkan tí mo fẹ́ rà, tí ó ń kọjá níwájú ibi iṣẹ́ mi, ilé iṣẹ́ mi, mo máa ń fẹ́ràn láti rà á. Ṣùgbọ́n tí mi ò bá ti rí kí ẹni tí ó ń ta ǹkan kí ó kọjá ní iwájú ilé iṣẹ́ mi, mo tún máa ń fẹ́ràn láti lọ sí ọjà láti lọ rà á. Ìdí tí mo fi máa ń dúró de kí èèyàn kọjá kí n ra ǹkan lórí ẹ́ tí mio fi n sábà lọ sí ọjà ni wípé ọjà ó jìnà sí ilé iṣẹ́ mi ni ibi tí mo ti ń tajà. Ó jìnà síbẹ̀. Òun ni mo ṣe tún máa ń dúró de kí èèyàn ó kọjá kí n fi ra ǹkan tí mo fẹ́ rà lórí. Ṣùgbọ́n tí mi ò bá ti rí kí eeyàn kan kọ́ kọjá, ọjà ni mo fẹ́ràn láti lọ máa ra ǹkan o. Mi ò fẹ́ràn láti máa ra ǹkan kiri agbo ilé tàbí ẹgbẹ́ ilé tàbí, ẹ́ẹ́, àdúgbò. Torí tí mo bá ra ǹkan ní àdúgbò, iye tí wọ́n a ta títí wọ́n, ó máa yàtọ̀ sí iye tí máa rà ní ọjà. Mo fẹ́ràn láti máa lọ ra ǹkan tí mo bá fẹ́ rà ní ọjà. Mo fẹ́ràn dáadára àti ẹni tó ń kiri. Torí ẹni tó ń kiri, òórùn ti pa, òórùn arọ, o rí ẹni, títí ọ̀sán, o rí ẹni, títí ti aṣalẹ gan, yóò rìn àrìnjà báta ni. So ó máa ń fún wọn ní-- ó máa ń jẹ́ kí wọ́n má fi owó lé ọjà. Tẹ bá rajà lórí wọn, wọn o ní f'owó lé, torí wọ́n ń wá ọ̀nà bí n tí wọ́n ru lé rí. Ọjà wọn tí wọ́n ń tà, wọ́n ń wá ọ̀nà bí yóò ṣe tètè tán. Tí ẹ bá ti pe wọ́n báyìí, ti ẹ sọ pé iye báyìí lẹ́ni lọ́wọ́, wọn á gba. Ṣùgbọ́n tẹ bá sọ pé ẹ fẹ́ rajà ládùúgbò, ahhh, ọjà estate ni wọ́n a tà fún ni. Ìdí tí mo tún ṣe fẹ́ràn láti lọ máa ra ǹkan ní ọjà nìyẹn. Torí ẹni tó ń kiri. Torí ọjà wọn ó máa ń yàtọ̀ sí tìti àdúgbò. Tẹ bá dé ọjà, ẹ mọ wí pé bí eléyìí bá ṣọ funyin wípé òun o gba iye báyìí, ẹ tun fó, ẹ bọ̀ sí ẹgbẹ́ mi, ẹ tun ra ǹkan tí ẹ fẹ́ níbẹ̀. Tó un náà bá tún ṣákọ tó fẹ́ gara sí yin wipé òun ò tà. Elòmíì tún ń bẹ nílẹ̀, ohun tí ọjà fi dára láti lọ máa ra ǹkan níbẹ̀ nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa.

Ṣé mo máa ń jẹ gúọ́mù? Gúọ́mù. À! Mo fẹ́ràn láti máa jẹ gúọ́mù. Adùn púpọ̀ ń bẹ ní ara rẹ̀. Ṣé ti ṣúgà rẹ̀ ni? Àbí ti iyọ̀ tí wọ́n fi sí fẹ́rẹ́fẹ́? Gúọ́mù dára, àjẹjù rẹ̀ ni ò da. Èmi fẹ́ràn láti máa jẹ gúọ́mù gidigidi torí adùn ń bẹ lára ẹ̀. Àwọn ilé-iṣẹ́ tí ó ṣé, wọ́n ṣé dáa dáa. Lébi wípé bó bá ṣe ń jẹ kátá bayí, a tó máa dà bí kò má tan lẹ́nu ẹni. Wà á tún lọ wa ìmí ra tí wà á tún jẹ lé lórí. Gúọ́mù dára, mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ. Tí mo bá ní kí ń má a sọ idí tí mo fi nífẹ̀ẹ́ àti máa jẹ lọ. À! Ilẹ̀ a ṣú, ilẹ̀ a tún mọ́. Gúọ́mù dára, èmi dè níífé rẹ̀. Ṣúgà ara rẹ̀ pọ̀. Kò dé ṣe èmi ní ìjàmbá kankan. Ó tún má ń mú eyín mi strong ni. Mi ò mọ ìdí. Tí mo bá ti jẹ gúọ́mù bá, eyín mi ní ṣe ló má ń strong. Eyín mi ní ṣe ló má ń le sí. Kí ló ń jẹ strong? Eyín mi má ń le sí ni. Tí mo bá ti jẹ gúọ́mù bá, eyín mi má ń le sí ni. Mo fẹ́ràn láti máa jẹ gúọ́mù gidigidi. Iyọ̀ ń bẹ lára rẹ̀, ṣúgà ń bẹ lára rẹ̀, adùn ara ẹ̀ kò ṣe é sọ tán. Gúọ́mù dára gidigidi.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá. Ibi tí mo dẹ̀ tíì máa ń ṣe ìdárayá ó pọ̀ dáradára. Mo máa ń ṣe ní ilé iṣẹ́ mi tí mo ti ń ta ọjà. Mo máa ń ṣe ní ilé ìjọsìn mi tí mo ti lọ máa ń yin Olúwa ní ọjọ́ kẹjọ, ọjọ́ kẹjọ àti ibi tí mo ti máa ń lọ fún ìsìn ti ìrọ̀lẹ́, mo máa ń ṣe ìdárayá níbẹ̀. Ọ̀nà tí mò ń gba ṣe ìdárayá ó pọ̀. Tí oníbàárà bá wọlé, ẹni tí ó ń bá mi rajà, mo lè bá wọn ṣe ìdárayá gidi. Wọ́n máa ń wò mí ní wípé ṣé mò ń ṣe eré orí ìtàgé ni? À! Èmi fẹ́ràn ìdárayá, mo dè máa ń ṣe ìdárayá gidigidi. Kò sí ẹni tí mi ò kí dárayá sí, kò sí ẹni tí mi ò lè bá ṣeré, kò sí ẹni tí mi ò lè mú rẹ́rìn. Tí ẹ bá ń ṣe ìdárayá, ìdí tí ó jẹ́ kín ẹ láì kí ìdárayá ni wípé, tí ẹ bá ń ṣe ìdárayá fún ẹlòmí, ẹni tí ó ti ń ronú bọ̀ láti ilé, a rẹ́rìn, inú rẹ̀ á túká, àra e ayá, àra e aayo mo yàn, a tún lè ṣe ǹkan dáadáa. Èmi láì kí ìdárayá, mo lè máa ń ṣe gidigidi. Tí ó bá ṣe ínú ilé ìjọsìn náà leleyii, tí wọ́n bá fún wa láàyè láti ṣe eré orí ìtàgé ka fi ṣe ìdárayá fún àwọn èèyàn, ò, ìwọ tó bá jókòó tí mi legbẹ́, hm, ò ní fẹ́ lọlé mọ́. Torí tí mo bá bẹ̀rẹ̀ báyìí, gbogbo wọn máa ń wò mí, màá dá wọn lárayá, ẹ̀rín á pọ̀, á sì rẹ́rìn inú wa ó sì dùn. Ẹ̀mí gan tí mò ń dárayá fún èèyàn gan ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rẹ́rìn tí mo máa ń farami sí yèyè wípé ìwọ oloun ọba, ìbọ mo ti rí gbogbo ìwà yìí ná. Mi ò mọ̀ wípé ìwà dáadáa ni, pé ó dẹ̀ tùn dára kí ẹ̀yàn máa dá àwọn èèyàn lárayá, kí inú wọn, kí o máa dùn. Mọ́ tún wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan, tí ó dá mi bí o ṣe dá mi. Ibi tí mo bá ti dé báyìí, èmi è kí, èmi è kí rí rójú kókó, mo máa ń dá wọn lárayá ni. Tí inú wọn ti ara wọn ti ó túká, tí inú wọn ti ó dùn, ìdárayá ṣe pàtàkì. Ó ṣe kókó ó dé dá, ó dá kí ẹ̀yàn máa.

Ṣé orí máa ń fọ́ mi? Mo jẹ́ ènìyàn kan tí orí kì í fọ́. Hmm, orí è kí í fọ́ mi. Ìgbà tí mo wà kikini kékeré, òun lọ́ri máa ń fọ́ mi. Tí Ọlọ́run dẹ̀ ti gba gbogbo ogo. Láti ìgbà yẹn ni orí ò ti fọ́ mi mọ́. Kódà bí mo ṣe wà yí, mo jẹ́ èèyàn kan tí kì í lòògùn. Tí è bá ṣe ìgbà tí mo bẹ̀rẹ̀ ọmọ bíbí ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lòògùn. Mo jẹ́ èèyàn kan tí ò kí í lòògùn orí fífọ́. Orí è kí í fọ́ mi, inú è kí í run mí, àìsàn àìsàn kankan kò ì kí í ṣe mí bí Ọlọ́run Elédùmarè bí ó ṣe ṣe mí ní yẹn, bí ó ṣe gbà fún mi ní yẹn ó dà gbà fún mi. Tí orí bá fọ́ mi, a jẹ́ pé bóyá ebi ń pa mí àbí mi ò sùn. Láti àtààrọ̀, oorun, oorun ló tún máa ń mú kí orí kí ó fọ́ mi. But wípé bóyá mo fẹ́ ṣe àìsàn kan àbí nǹkan kan, Ọlọ́run kì í jẹ́, Ọlọ́run kì í jẹ́ kí àìsàn ṣe mí. Orí è fọ́ mi, inú è run mí, ẹ̀dọ̀ è dẹ́ẹ̀ kí í dùn mí bí Ọlọ́run Elédùmarè bí ó ṣe ṣe mí ní yẹn. Ọlọ́run dẹ̀ tún bá mi ṣe, ó fún mi ní àwọn ọmọ dáadára táwọn náà è kí sáìsàn. A è kí sá àìsàn, nǹkankan n'nu àwọn ọmọ mi ò dẹ́ẹ̀ kí sá àìsàn bí Ọlọ́run Elédùmarè bí ó ṣe dá wa nìyẹn. A è kí sá àìsàn, nǹkan kì í dẹ́ẹ̀ ṣe wa. Orí è kí í fọ́ mi o bí Ọlọ́run Elédùmarè bí ó ṣe dá mi nìyẹn. Orí fífọ́ kò ì kí í ṣe títe mi, kò ì kí í ṣe ìpín mi, kò ì kí í ṣe ìpín gbogbo ẹbí mi. Pátá, pátá orí è kí í fọ́ wa, inú è dún wa, ẹ̀dọ̀ è dẹ́ẹ̀ kí í ro wa bí Ọlọ́run ṣe dá wa nìyẹn. Orí fífọ́ kò ì kí í ṣe títì wa. Orí kò fọ́ mi rí, ẹ̀dọ̀ kò dùn mi rí. Kékéré ni mo ti mọ bí orí ṣe máa ń fọ́ èèyàn gbẹ̀yìn. Láti ìgbà yẹn de léléyì tí Ọlọ́run Elédùmarè ti bá mi ṣẹ́gun ẹ́, mi ò mọ̀ nǹkan tí ń jẹ́ orí fífọ́ mó. Ọlọ́run ti gba gbogbo ògo, ó ti ṣẹ́gun náà bí Ọlọ́run ṣe bá wa ṣe nù. Orí è kí í fọ́ mi.

Ṣe mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? À, láti pínnísín, pínnísín kékeré. Ọmọ Yorùbá àtàtà ni mí. Tí grammar mi bá bẹ̀rẹ̀ sí ní pa òwe fún wa, nípa ìràwọ̀ ojú ọ̀run, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀. Torí ìràwọ̀ rẹwà. Tí ó bá di àṣálẹ́, tí gbogbo ẹ̀ bá tàn lọ tin, tin, tin lójú ọ̀run, á dàbí kí èèyàn kí ó má wọlé mọ́. Tí òṣùpá bá tiẹ̀ tún, wá á jọ́hin rẹ̀. Ìmọ́lẹ̀ máa ń pọ̀ gidigidi. A máa ṣe, "Màámi, kí lẹ́lé?" Wọ́n á ní, "Ìràwọ̀ nìyẹn." Báwo ni ìràwọ̀ eléyìí ṣe rí, ohun kéré. Wọ́n á ní, "Bí Ọlọ́run ṣe ṣe ohun nìyẹn." Àwọn Yorùbá sì máa ń sọ lóríṣiríṣi. Wọ́n á ní, "Tí ìràwọ̀ mi, ìràwọ̀ mi ọ́ jà ní grammar." "Ìyá àgbà, ìràwọ̀ mà ti já." "Á, ẹnìkan tún ti lọ nù hán." Bí àwọn àgbà ayé àtijọ́, bí ìgbàgbọ́ wọn ṣe mọ nuu. Wọ́n á ní, "Tí ìràwọ̀ kan bá já láti ojú ọ̀run, ẹnìkan ti lọ nìyẹn kúrò nínú ayé." Àwọn ọba máa wò nígbà yẹn wípé kíni ẹ jẹ́ pé ẹnìkan ti lọ. Àwọn àràwọ̀ tọ̀fain yíi ibo lọ jábọ́ sí. Ẹ jẹ́ a lọ mú, ẹ jẹ́ a lọ wò. Wọ́n lè ní, "Á, ìlú tó jábọ́ sí jìnnà bọ́un o. Ìlú tó ń gun ọkọ̀ òfuurufú lọ ni." Àwọn ọba ní, "Àà, àwa ní rí ìràwọ̀ tó já." Kíni kí àwọn ìgbà tó yá náà bẹ̀rẹ̀ sí ní se ẹrú fún wa wípé ìràwọ̀ tó jà hán, ẹnìkan ti kú nìyẹn. Àwọn ọba ní, "À, eh, ìràwọ̀ náà jà lálẹ́, ta bá tún ti bọ́ síta láti lọ wò?" Torí mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ gidigidi. Tí wọ́n bá tún ti bọ́ síta báyìí láti lọ wo ìràwọ̀, grammar bá ní, "Àà, ọ̀yá wọlé o. Ọ̀yá ti gbá o." Wọ́n kó ẹrú sí wa l'áya lèbé wípé, "À má bá a má lọ wò mọ́." Síbẹ̀ síbẹ̀ nǹkan wọ́n ti sọ tán ìràwọ̀ fún wa, a ti nífẹ̀ẹ́ rẹ̀, kò sì bí n rẹ fẹ́ ṣe mọ́. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ gidigidi torí ìràwọ̀ ó máa ń rẹwà lójú ọ̀run.

Iru fóònù tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ nísìn, òun ni orúkọ rẹ̀ jẹ́, wọ́n sọ ní orúkọ àwọn elédè wa èdè Gẹ̀ẹ́sì, orúkọ rẹ̀ jẹ́ Redmi. Àwọn tí wọ́n ṣe nìyen, fóònù yẹn dára gidi gidi, ó de rẹwà, mo nífẹ̀ẹ́ rẹ̀, mo nífẹ̀ẹ́ fóònù náà alágbèéká náà o. Àá, ó rẹwà, ó sì tún, ó sì tún yára. Níta bá fẹ ṣe lórí ẹ̀ báyìí, á yára bí ẹ̀rọ a yára, a yá ra, ẹ̀rọ á yára bí àṣá, àá, ẹ̀rọ camera tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ pé á yára bí àṣá, bẹ́ẹ̀ náà ni fóònù náà ṣe drí. Gbogbo ohun tí mo bá ń ṣe báyìí lórí rẹ̀, òun ni máa ń tètè ṣe. Wọn fóònù alágbééká tí mo lò tán, áá, hmm, tí ẹ bá ń gbọ́ lọ́ tíkẹ̀ tíkẹ̀ tíkẹ̀ tíkẹ̀ lọ́ tíkẹ̀ tíkẹ̀ tíkẹ̀ tíkẹ̀, é máa lọ́ra ni, bí i bá pé, hmm, bó tí ẹ̀ máa ń sún mi lọ́pó ìgbà. Tílẹ̀ bá ti sú báyìí, kò sí ohun tí mo fẹ́ fi Fóònù alágbèéká sẹ́mọ, ó ti kọ́ṣẹ́ lẹ̀nu. Lẹ́yìn tí àwọn ènìyàn tí ó bá tan fẹ́ bá mi sọ̀rọ̀ tí ìpé wọn tí ó bá wọlé, òun lọ̀túnkú Lẹ́yìn ẹ̀ báyìí tí ilẹ̀ bá ti sú, kò sí iṣẹ́ mọ́, kò sí ohun tí ń fi fóònù semo. N lè mọ́. Kí ń sọ pé bọ́yá mo fẹ́ fi wo nǹkan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì, kò sí n tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Àfi kí n máa wọ̀ búú bí ẹni tí nǹkan ń ṣe ọ̀tà rẹ̀. Kí Ọlọ́run ko má jẹ́ kí nǹkan ṣe wá. Fóònù tí mo wá ń lò nísìn, áá, Redmi ni ó. Redmi 15C. Orúkọ rẹ̀, ẹ̀rẹ̀ pe ọrúkọ rẹ̀ náà rẹwà ni. Ó rẹwà, orúkọ rẹ̀ rẹwà bí fóònù náà. Tí ẹ bá rí fóònù náà, ẹni náà ẹ nífẹ̀ẹ́ rẹ̀, kì í mọ ṣe nífẹ̀ẹ́ fóònù yí. Ní ọjọ́ tí mo kọkọ lọrá bá yìí, nísin ni inú mi ń dùn pé èmi náà fẹ́ lò fóònù ìgbàlódé ti sin. Bí mo sé tún mú délé báyìí, mo máa ń yé wo ni, mo máa ń yiri ẹ wo ni. Fóònù alágbééká tí mo lò nísìn ni Redmi 15C.

Àwọn nǹkan tí mo rántí ní ìgbà tí mo wà ní ọmọdé, wọ́n pọ̀ jantìrẹrẹ. Ṣé ìgbà tí ọdún bá ń bọ̀ ni, tí a ti mọ̀ wipé àwọn òbí wa wọ́n ra aṣọ tuntun fún wa. Tí ó bá ti di ìparí ọdún báyìí àti ìbẹ̀rẹ̀ ọdún, ọdún méjèèjì ni inú wa máa ń dùn sí i wípé, "Á, a ṣe kérésìmesì. A ṣe kérésìmesì lọ́la, ọ̀la n kérémesìmesì." Àn, ìyá mi máa ń nífẹ̀ẹ́ àti mú wa lọ ra aṣọ, aṣọ àwọn èyìǹbo. Ìyá mi fẹ́ràn láti lọ mú wa ra. Bàbá mi fẹ́ràn láti máa ra aṣọ ilẹ̀ wa fún wa. Àn, wọ́n fẹ́ràn láti máa rà fún wa. A fi ran ìró àti bùbá. Inú wa ó dùn, ara wa ó yà. Ohun tí mo tún rántí ní ìgbà tí mo wà ní kékeré ni ìgbà tí mo sick sẹ́yìn tí wọ́n fún mi ní abẹ́rẹ́. A! Èmi bẹ́ru abẹ́rẹ́ gidi o. Mo fẹ́ẹ̀ lé máa fún dókítà wà ìgbà yẹn. Mo fẹ́ẹ̀ lé máa fún lé pé, "Aà, irú kire gbogbo idí mi ni abẹ́rẹ́ ti fẹ́ fà yà tán. Mo bẹ̀rù abẹ́rẹ́ pọ̀." So, àbí? Kínìyẹn? Kò jẹ́ kí n lè gbàgbé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láti ìgbà yẹn tí mo ti wà ní ilé ẹ̀kọ́ kékeré ní ìgbà yẹn. Òun ni mo wà tí wọ́n fi fún mi ní abẹ́rẹ́ nígbà yẹn. Tí mo bá tún ní kí n wo nǹkan tí mo rántí, a mo rántí ọjọ́ ìgbéyàwó mi tí mo ṣe ìgbéyàwó. Inú mi dùn, ayọ̀ mi kún wípé, "A! Èmi náà mú àwọn òbí mi di ẹni ẹyẹ láwùjọ." Inú mi dùn gidigidi. Bẹ́ẹ̀ ni ara mi na, lọ sí ya. Ni se ni mò ń jó. Wọ́n ṣe, "Ìyàwó, ẹlẹ́sẹ̀ o, sùn o." "E! Màá rọra, màá gbẹ́sẹ̀." Ní ìkọ̀ọ́ kan, bọn ṣe ń kọrin báyìí ní orí mi ń wu. Ǹ tí mo tọ́ rántí, a! Ní ìgbà yẹn ó pọ̀ dáadáa.

Kí ni àwọn nǹkan tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn? Mo fẹ́ràn láti máa wọ aṣọ sùn ní ọ̀pọ̀ ìgbà. Àń, ìgbà tí mo kì í fi wọ aṣọ sùn, ó máa ń jẹ́ ìgbà tí oru bá mú. Ṣùgbọ́n tí oru ọ̀ bá ti mú, mo fẹ́ràn láti máa wọ aṣọ sùn. Mi o kì í fẹ́ sùn láì wọ aṣọ, tá ń pè é ní ihoho. Mo yé ti-- èmi, mo ò nífẹ̀ẹ́ sí àti má wọ aṣọ sùn. Mo nífẹ̀ẹ́ sí kí n wọ aṣọ sùn kí ó bo ara mi. Torí èèyàn lè máa sùn ní ìgbà mí, kí ọ má mọ̀ pé àlejò ń bọ̀. Kí àlejò kí ó wọlé, kí ó ba ẹ ní ihoho tí ó wà. Ó dára láti máa wọ aṣọ sùn. Mi ò mọ ìdí tí ọ̀pọ̀ èèyàn mií tí ò kí fi fẹ́ wọ aṣọ sùn, ohun tí ó burú gbàa ní. Ó dára kí èèyàn máa wọ aṣọ sùn dáadáa. Àwọn aṣọ tí èmi máa ń láìkì láti wọ sùn, àwọn náà ni aṣọ ìwọ̀sùn tí àwọn oloyinbo wa elédè gẹ̀ẹ́sì ń pè ní night gown. Aṣọ tí èèyàn máa ń wọ̀ sùn nii jẹ bẹ́ẹ̀. Àń, mo fẹ́ràn láti máa wọ̀ torí pé ó máa ń daa lára. Kò sì sí ẹni tí ó rí lára re naá, tí ò ní nífẹ̀ẹ́ rẹ̀. Bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí. Ó dára kí èèyàn kí ó máa wọ aṣọ sùn dáadáa. Ó yàtọ̀ sí kí èèyàn má wọ aṣọ sùn. Nitori e, èèyàn ó ti ilẹ̀kùn mori kí àlejò kálejò, kí wọ́n má ba wọlé wá bá wa. Igba tí èèyàn bá ti sùgbọ́n tí èèyàn bá ti wọ aṣọ sùn, ẹrú kẹrú ò ní bá eeyan Emi rò pé tá lèjò bá dé, yóò ba mi ní bí aṣọ gidi tí mo wọ̀ sára. Ó yàtọ̀ sí kí èèyàn má wọ aṣọ kankan. Ìyàtọ̀ ó wà níbẹ̀. Mo nífẹ̀ẹ́ sí láti máa wọ aṣọ sùn. Tí mo bá rí ẹni tí ò wọ aṣọ sùn ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fún wọn ní ìmọ̀ràn pé ó dára kí wọ́n má wọ aṣọ sùn.

Ṣé mo máa ń rorùn nígbà tí mo bá sùn? Ma máa ń rọrùn. A! Èmi ò kí ń rọrùn, mi ò laiki láti máa rọrùn àti kékeré ni màámi tí wọ́n jẹ́ ìyà wa ni wom ti máa ń fi kọ́ wa wípé kí a máa fi ẹ̀gbẹ́ sùn, kí a má ba à máa rọrùn. Eh tí mo bá ti sùn, mi ò kí ń rọrùn rárárárá. Mo dè máa ń bèrè ní ọwọ́ àwọn tí ó wà pẹ̀lú mi nígbà tí mo sùn wípé se mo rọrùn, mi ò kí ń rọrùn rárárárárá nígbà tí mo bá ti sùn. Tí mo bá ti lè fi ẹ̀gbẹ́ lélẹ̀ báyìí, èmi ni wọ́n ń pè ní ọ̀lanilẹ̀ọ́mọ. Tí ì bá ṣe ìgbà tí mo wọ ilé ọkọ, tí àwọn ọmọ máa ń ṣe, màámi máa jẹun, màámi mo fẹ́ sùn, màámi mo fẹ́ se igbá, màámi mo fẹ́ tọ́, òun ni mo tó máa ń jí lóru. Ṣùgbọ́n kí a tó ṣe ìgbéyàwó tí mo sì dà wà, a! Tí mo bá ti sùn báyìí, èmi àti àwọn ẹlẹgbẹ́ mi nígbà mí tí a bá ti jọ sùn papọ̀, tí mo bá ti sùn báyìí ó di ìgbà tí ilẹ̀ bá mọ́ kí n tun tó dì dé ni le. Mo máa ń laiki kí n sùn, kí n sùn tàràtàrà torí tí mo bá tun tí jí iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Òórùn yẹn ni mo fi máa ń ṣe ìsinmi dáadáa. Òórùn yẹn ni mò ń lò láti fi ṣe ìsinmi. Èmi máa ń fi òórùn ṣe ìsinmi dáadáa. Ó dẹ̀ rọrùn fún mi. O máa ń rọrùn nígbà tí mo bá sùn. Ó máa ń rọrùn fún mi dáadáa nígbà tí mo bá sùn. Mo laiki rẹ̀ gangan. Òórùn máa ń tú mi lára, òórùn dá lára. Ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn torí èmi máa ń fi gbogbo ara sùn ni, kò sí bí o ṣe ní ro mi lọ́rùn láti sùn. Màá sùn bí o bá ṣe wù mí ni. Èmi ò kí ń ṣì rọrùn tí mo bá ti sùn. Òórùn yẹn máa ń rọrùn fún mi láti sùn.

Ṣé mo mọ̀ bí a ti ń se oúnjẹ? Èmi ọmọbìnrin, ọmọbìnrin motún wá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá. Mo fẹ́ràn láti máa se oúnjẹ, mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ. Oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ bí a ṣe ń ṣè. Mo fẹ́ràn oúnjẹ, mo mọ̀ bí a ṣe ń ṣe oúnjẹ. Iru oúnjẹ wo ni kí n sọ nípa rẹ̀ tí mi ò ní lè sọ? À, oúnjẹ ilẹ̀ wa, ṣàṣà ni oúnjẹ ilẹ̀ wa tí mi ò mọ̀ bí a ṣe ń ṣe. Tí ó bá ti nípa ká ṣe ẹ̀wà ni, tí ó bá si ti nípa ká ṣe ìrẹsì tí àwọn ọmọdé nífẹ̀ẹ́ sí torí èmi náà nífẹ̀ẹ́ sí ìrẹsì jíjẹ láti kékeré. Mo máa ń nífẹ̀ẹ́ sí kí n jẹ ìrẹsì dáadáa láti kékeré mi, mo ti nífẹ̀ẹ́ sí i. Àbí bí a ṣe ń ṣe mọ́ímọ́í ni, ká sọ. Àbí bí a ṣe ń ṣe èkuru ni ká sọ ni. Àbí bí a ṣe ń ṣe ẹ̀wà, ẹ̀wà olóyin. Tí ẹ̀wà bá pọ̀ nínú ilé, ẹ̀wà tí mo fi ń ṣe moimoi tí a ń pè ní ẹ̀wà white. Mo tun máa ń láìkì láti ṣe ẹ̀wà white. Ẹ̀wà olóyin wà lọ́tọ̀, ẹ̀wà white wà lọ́tọ̀, ẹ̀wà tí à ń pè ní ẹ̀wà pupa ó wà ní ọ̀tọ̀. Mo máa ń nífẹ̀ẹ́ sí àti se oúnjẹ, mo dẹ̀ mọ̀ bí a ṣe ń ṣe oúnjẹ dáadáa. Ṣàṣà ni oúnjẹ ilẹ̀ wa tí mi ò mọ̀ bí a ṣe máa ń ṣè. Mo nífẹ̀ẹ́ oúnjẹ sísè dáadáa, mo dẹ̀ máa ń dáná dára. Wọ́n máa ń pè mí ní Ọlọ́wọ́ ṣíbí gan-an ní àwọn ẹ̀gbọ́n mi. Bí ọ bá ti ní kí a dáná báyìí, wọ́n á ní Ọlọ́wọ́ ṣíbí ó, wàá dáná fún wa. Tí ọ bá tún dáná tán tí ó ku ẹni tí ó pín oúnjẹ fún, ó ní ká lu kú wa. Wọ́n tun máa ń pè mí pé olóunjẹ wa, Ọlọ́wọ́ ṣíbí, ẹ̀wà pín oúnjẹ fún wa. Mo ní àwọn ẹ̀gbọ́n níwájú, mo sì tún ní àwọn àbúrò lẹ́yìn. Bí mo ṣe ní àwọn ẹ̀gbọ́n níwájú tó èmi ni a máa ní kí n dáná, èmi ni wọ́n máa ní kí n tó wá pín oúnjẹ fún awọn torí ìfẹ́ wà ní arin wa. Mo mọ̀ bí a ṣe ń ṣe oúnjẹ o, mo dẹ̀ fẹ́ràn láti máa dáná.

À, ṣe mo máa ń wọ ìborun hmm, mo lè sọ wípé mo ti wọ ìborun ri. Sùgbọ́n àwọn òbí mi ò gbọdọ̀ rí ìborun lórí i mi. Ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga, ní ilé ẹ̀kọ́ gíga, òun ni mo ti wọ ìborun gbẹ̀yìn. A lọ ṣe, torí a lọ ṣe nǹkan ní ìlú bomi ọ́ wá jẹ́ ìlú tí òòrùn ti máa ń mú ọ̀rọ̀ tọ́ láí, agbára tọ́ ní ńlá. Ó jẹ́ táìmù tó máa ń rán ni a lọ sí ìlú yẹn. Wọ́n ń pe ìlú yẹn ní ìlú Ògbómòṣọ̀, tí ó ti sún mọ ìlú Ìlọrin ta pẹ́ ni. Ìlú Ìlọrin, ìlú iná ìni. Òórùn bẹ, ó lágbára nígbà yẹn. Tí gbogbo wa bá ti ń jáde, tí a n lọ sí ibi tí ilé ìwé wá rán wa nígbà yẹn láti lọ fi ojú ṣiṣẹ́, láti lọ ṣiṣẹ́, gbogbo wa lá lo ìborun kí òòrùn ki orun o má ba pa wá lórí. A máa lo ìborun kí òrùn ko má ba pa wá lórí. Ìgbà yẹn ni mo ti lo ìborun gbẹ̀yìn, àwọn òbí mi ò ṣì gbọdọ̀ mọ̀. Ìgbà yẹn ni àkọ́kọ́ náà, ọ̀nà síni ìgbẹ̀yìn tí mo ti lo ìboràn kẹ́yìn. Èmi ò kí ń sábà lo ìborun torí mo jẹ́ Krìstìẹ́nì. Krìstìẹ́nì ni mi. Ṣọ́ọ̀ṣì ni mo máa ń lọ, ilé ìjọsìn ni mo máa ń lọ láti lọ sin Olúwa. Ibi tí mo máa ń lọ nìyẹn. Ó jẹ́ ìdí tí mo fi ò gbọdọ̀ lo ìborun ó jẹ́ ìdí tí wọ́n ò gbọdọ̀ rí ìborun lórí mi torí mo jẹ́ akọrin nínú ilé ìjọsìn wa. Mo sì jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ takuntakun fún Olúwa kí Olúwa fẹ́ ṣe míbẹ̀ ki o ranmilọwọ́ dáadáa. Èmi máa ń, èmi e ki lo ìborun síkáfù, gélẹ̀, tí a ń pè ẹ́ gélẹ̀, òun ni mo máa ń wé sí orí mi. Lẹ́yìn rẹ̀, mi ò gbọdọ̀ lo ìborun wọn ò sì gbọdọ̀ bá lórí mi. Tí mo bá yọ lọ, bí ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, òun ló.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? À, mo fẹ́ràn láti máa ṣètò nǹkan. Mi ò kí ń fẹ́ jẹ́ kí nnkan bá mi ní pàjáwìrì, mo ti máa ń nifẹ̀ àti ṣe ètò sílẹ̀. Bóyá mo fẹ́ ní àlejò kí ń fẹ́ ṣàkàwé. Tí mo bá fẹ́ ní àlejò, àlejò tí o bá ti ṣe àlejò pàjáwìrì yóò gbádùn mi, torí kí ó tó dé, òhun ni màá ti pèsè nnkan tí ó jẹ sílẹ̀, màá tun pèsè ǹnkan tó mú gan, màá tán pèsè rẹ sì. Ṣùgbọ́n tí ó bá lọ já àlejò pàjáwìrì, à, n sẹ̀sẹ̀ màá sáré àti ṣe nnkan fún ọ̀ni. Mi ò dẹ́ ńifẹ̀ síi, torí mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣètò nnkan sílẹ̀. Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nnkan sílẹ̀. Mi ò fẹ́ràn sí àti máa sáré kiri, sáré sọ́tàn, sáré sóṣì, torí wípé màá ṣe nnkan. Mo níìfẹ̀ sí àti máa ṣètò nnkan sílẹ̀. Kò ní bá mi ní òjijì, kò dẹ́ ni bá mi ní ìpà ìpọ̀n, kò ní fún mi ní pàyà. Ní ilé iṣẹ́ mi náà, mo máa ń gbìyànjú àti ṣètò nnkan sílẹ̀, torí tí ó bá lọ ṣètò nnkan sílẹ̀, tí àwọn, ẹ́ n, alábàrájà rẹ tí wọ́n bá lọ dé, tí wọ́n máa ń bèerè rẹ̀, "tọ wá ṣẹ̀sẹ̀ ń wá kiri", wọ́n á fẹ́ sílẹ̀, wọ́n á tàn gbàbọ̀ mí lọ torí kì í ṣe ìwọ̀ nikan ni ó wà ní àgbáyé. Ètò ṣíṣe ká máa ṣètò ǹkan sílẹ̀ ó dára gidigidi. Ọ̀nà tí ó dẹ́ pẹ̀ sí, ọ̀pọ̀ oríṣìíríṣìí. Ó dára ká máa ṣètò bí ayé wa bí ó ṣe ní tẹ́síwájú. Ó dára ká máa ṣètò nnkan bí iṣẹ́ wa bí ó ṣe làjú síi. Ó dára ká máa ṣètò nnkan bí àṣẹ níí fi ọwọ́ wa mọ́ wẹ̀ wá, bá ṣe níí fi jẹun kí a lè rí ìlọsíwájú. Ó dára ká máa ṣètò nnkan dáadáa. Mo sì máa ń sọ fún àwọn ẹmẹ̀wà mi tá a pè ní àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń sọ fún wọn wípé kí wọ́n fi máakìí elé, kí wọ́n fi fún eléyìí. À, ó dára ká máa ṣètò nnkan dáadáa fún nnkan tí ó fi ní bá wà ní òjijì.

Báwo ni mo màá n ṣe irun mi? Ti mo bá ṣe irun, irun mi jẹ́ irun kan tí ó ní ẹwà. Orí mi náà dẹ̀ léle. Wọ́n á ní tí wọ́n bá bá mi ṣe irun tán, wọ́n á ní, "áh! Ìlà orí yín là kéde, kéde. Ìlà ori yín là kéde re. Ìlà orí yín pupa." torí ọmọ pupa ni mí. Iru irun tí mo máa ń ṣe, mo máa ń ṣe ṣùkú, mo máa ń ṣe pàtẹ́wọ́. Ṣùkú kan náà dẹ́wà tí à ń pè ní ṣùkú ẹlẹ́lọ́ banana weaving. Ó wà, mo nífẹ̀ẹ́ láti máa ṣe dáadaa. Tí ó bá dẹ̀ ṣe irun àwọn ìgbàlódé náà ni kí a fi àwọn irun àtijọ́ àwọn ará irun ìyá wa kí a fi sílẹ̀. Tí ó bá ṣe irun tí à ń lo ataasì sí, kí ó bá lẹ́rẹ́wà náà ni. Ah! Oríṣìíríṣìí irun ni mo máa ń ṣe. Wọ́n á ń bá rí i ní orí mi. Yóò wà mọ́ ṣẹ̀ṣẹ̀ wọ́n á béèrè wípé, "níbo ni ẹ ti ṣe irun yín ìyá alágbáda? Iyá tẹ́mẹ́dò níbo ni ẹ ti ṣe irun orí yín?" Wọn ò mọ irun tí mo máa ń ṣe. Wọ́n máa ń jẹ́ àwọn ohun gidì. Tí ó bá ṣe irun atáshmẹ̀ntì ni tí à ń pè ní ataasì, máa ṣe tí á rẹwa. Ẹni tí ó bá mi ṣe á gbìyànjú, á ṣe tí ó lè wà tí ó ṣe dáradara. Mo nífẹ̀ẹ́ sí àti máa ṣe irun, mo dẹ̀ máa ṣe irun tí ó lọ́wọ́, irun tí ó bu'yi. Wọn mọ bí irun tí mo ṣe máa ń ṣe. Bó ṣe lọ́ niyen, màá ṣe. Ìgbà mí sì tó lélẹ̀ yìí, mi ò ní ṣe irun tí ó jẹ́ alátasì. Màá ṣe àwọn irun kéékèèké. Òun ní mo máa ṣe. Nigbàá mi, irun tí mo ṣe má ṣẹ̀ ní yen. Irun orí mi tí mo bá sì ṣe tán, kò sí ẹni tí ó rí, tí ò ní sọ wípé òun náà ṣe gbogbo irun báyìí bí àwọn ènìyàn ṣe máa ń ṣe irun wọn. Mo máa ń ṣe irun gidi, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí àti máa ṣe irun bí àwọn irun kọjúsọkọ, àwọn irun pàtẹ́wọ́, irun ṣùkú ẹlẹ́lọ́, àwọn irun tí mo máa ń ṣe nìyẹn.

Hmm, orúkọ ìnagijẹ, mhmm. Mo ní tí ó pọ̀ ní oríṣìíríṣìí torí olúwa dà mí ní ọmọ kúkúrú. Àwọn ènìyàn sábà máa ń pè mí ní Pọ́tẹ́bu. Ni orúkọ ìnagijẹ mi, Pọ́tẹ́pu. Àwọn mìíràn sì tàn máa ń pè mí ní Babyface torí bí mo ṣe kúru, bẹ́ẹ̀ nà ni mo ṣe pupa. Mò tó wá ní ojú ọmọdé. Ni wọ́n ṣe sọ mí dì, ni wan sé fún mi ní orúkọ ìnagijẹ tí ó ń jẹ Babyface nìyẹn. Eh, orúkọ ìnagijẹ kejì náà ó ń jẹ Pọ́tẹ́bu. Orúkọ ìnagijẹ ìkéta ó ń jẹ Òréńtẹ́. Mo ní orúkọ ìnagijẹ lóríṣìíríṣìí kò dẹ̀ sí èyí tí mio nífẹ̀ẹ́ sí nínú gbogbo ẹ̀ tí wọ́n bá pè mí ní Pọ́tẹ́bu ni, níṣe nínú mi máa ń dùn torí mo mọ̀ wípé mo Pọ́tẹ́bu lóòótọ́. Tí wọ́n bá pè mí ní Babyface, ojú ọmọ kékeré, níṣe inú mi máa ń lọ pé à, èmi náà, èmi àgbàlagbà, èmi náà ní face ọmọdé. Tí wọ́n bá tàn wá pè mí ní Òréńtẹ́ bí Adekunle Gold ṣe fi kọrin wípé Òréńtẹ́ ni ìyàwó mi. Òréńtẹ́ no dey complaining o, ẹ bá mi kí Òréńtẹ́ o. Mhmm, a ní ọmọ dada ni Òréńtẹ́. Níṣe inú mi máa ń dùn torí orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fún mi bí ìnagijẹ, gbogbo orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà ni ó rẹ̀ wà, ni ó lẹ́wà dáadáa láwùjọ. Kò sí ẹni tí ó gbé orúkọ yẹn náà tí inú rẹ̀ ò ní dùn tí òun ó nífẹ̀ẹ́ máa jẹ́ bíi. Ṣé Pọ́tẹ́bu ni ó nífẹ̀ẹ́ máa jẹ́ ni àbí Babyface àbí Òréńtẹ́? Tani máa pè olú Òréńtẹ́ ti inú ẹ ti ó ń dùn, ti ayọ̀ ẹ ti ó ńi kún, kò sì ru èèyàn bẹ́ẹ̀. Inú ẹ á dùn, ààyò ẹ á kún, wá tún fà máa yàn, fàá mi mo rà, fàá rà rowà níbi àgbélébùú tó kú.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Oúnjẹ gidi ni mo máa ń jẹ fún ìlera ara mi o. Máa jẹ oúnjẹ tó lérò fún ìlera dáradára kí ǹkan kan kì won má bá ṣe mí. Oúnjẹ gidi ni mo máa ń jẹ fún ìlera ara mi. Ọ̀pọ̀ ènìyàn náà lòsí tú máa tí ń rí lára pé irú oúnjẹ báyi lè yàn ń jẹ, báyi ló se ń ṣiṣẹ́ lára èèyàn, wọn ti máa ń rí lára wa dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ gidi, oúnjẹ tó wà okay fún ìlera torí ìlera wa ó ṣe kókó, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni, ìlera ṣe ri.

Ṣé mo fẹ́ràn jíjó? À, mo fẹ́ràn jóò, èmi láyé mi. Èmi láyé mi. Tí mo bá ti dé ilé, ilé ìjọsìn báyìí, wọ́n máa ń wò ni ni. Nígbà tí mo wà nínú oyún báyìí, ní ṣe ni màá jó, tí màá jó, tí màá à, tinu mi máa dùn, màá máa kó mọ́lẹ̀, màá máa yí ní, ó yí bíríbírí ó ýi kan mío. Àwọn orin oríṣìíríṣìí ilé ìjọsìn ni mo ti fẹ́ràn láti máa jó, torí oríṣìíríṣìí orin Ọlọ́run, òun ni wọ́n máa kọ, wọ́n á kọ orin Ọlọ́run fún wa. Nínú wa dùn, ara wa yá, Mà a máa jó ni. Ó ýi biri biri biri biri, ó ýi biri biri biri biri, ó ýi biri biri o yi Kan mi o Aanu oluwa yi Kan mi o ó ýi biri biri o yi Kan mi o ooo oore oluwa yi Kan mi o Bí won ṣe ti ń kọrin, mo ti ń jó. Ibi tí mo fẹ́ràn ijó dé, kí n má tí gbọ́ ìlú ni. Èmi ti bẹ̀rẹ̀ ijó ní tèmi, gbogbo àwọn ọmọmi náà lòde fẹ́ràn ijó jíjó. À, oríṣìíríṣìí ijó lémi máa ń jó. Wọ́n á tún sọ fún wa gan ní ilé ìjọsìn wa pé tó ọ̀ba lè jó, tó ò mọ bí a ṣe ń jó. Ọ̀yá màámi, màámi, màámi, màámi gbẹ́gbẹ́, màámi, màámi, màámi gbẹ́gbẹ́. A máa ń jó dáadáa. Mo sì fẹ́ràn sí ijó jíjó, torí èmi máa ń jó gidi o. Wọ́n máa ń pè mí ní òkòtó ní ilé ìjọsìn mi. Ni orúkọ tí wọ́n bá ń pè mí ní won á ni, òkòtó Jésù. Ní ṣe ni ó máa rà, ni ó máa rà baba.

À, èmi Christian tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn ni mo máa ń lọ. Àwa ni a máa ń pè ní k'ọ́lọ́run ma jẹ́ ẹ ku ṣọ́ọ̀ṣì. À, kí ló bá ti di ọjọ́, lè, kí ló bá ti di ọjọ́ ìsinmi? Hmmm. À, tó bá di ọjọ́ ìsinmi tí à ń pè ní ọjọ́ ìsinmi dáadáa, à, èmi, mo máa ti jí láti ìdajì. Màá ti ṣe gbogbo iṣẹ́ ilé, iṣẹ́ tó lè dá ilé, iṣẹ́ ilé tó lè dá mi dúró tí mi ò fi ní lọ ilé ìjọsìn. À, màá ti tètè, màá tètè mú ọlá sí, màá ti ṣẹ, màá ti parí iṣẹ́ inú ilé báyìí. Èmi, tí mo bá sí balùwẹ̀ náà, màá sì rọra wẹ̀. Mo máa lọ sí ilé ìjọsìn náà. Mo nífẹ̀ẹ́ sí àti mú ẹ lọ sí ilé ìjọsìn. Kí ni o mumi tí mi ò fi ní sin Ọlọ́run ní ilé ìjọsìn? Mo máa ń lọ o. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Màá jó, màá kọrin sí Olúwa. Màá sọ fún wí pé, "O ṣe é, tí o dá mi sí, tí o dá ọmọ mi sí, tí o dá ọkọ mi sí, tí o dá ẹbí mi sí, tí o tún mú mi rí ọjọ́ ìsinmi mi yìí." Tó bá sì ṣe wí pé kí a lọ sí ilé ìjọsìn ní ìrọ̀lẹ́ náà ni, èmi máa lọ. Kò sé èyí tí mi ò kí ń lọ. Mi ò ní lọ̀ nibo. Ta ló bí mi? Wú bọ̀n mi. Bí àṣà awọ́n eléyìnbò, wọ́n á ní í wú bọ̀n mi. À, ohun tí wọ́n ti fi kọ́ mi láti kékeré ni wí pé kí a máa lọ sí ilé ìjọsìn láti sin Olúwa. Torí Ọlọ́run náà wí pé, "Ẹ wá sí ilé mi tó ń ti ìlú àti ijó àti orin, ẹ máa yọ̀." À, ilé ìjọsìn, ó máa ń mú ènìyàn yóò ní, ó máa ń mú ènìyàn jọ́ṣìn, tí ènìyàn máa sin Ọlọ́run dáadáa pẹ̀lú ijó àti ìlú àti orin. Ohun ni ọlọ́run gan-an ni a wá sí ilé òun. Báwo ni o ṣe ní lọ? Tí íwọ́ náà tí mo yè pé tó bá dé ilé ìjọsìn, ó jó, ó fògo fún Ọlọ́run ni. Mo máa ń nífẹ̀ẹ́ sí àti lọ sí ilé ìjọsìn. Mo sì máa ń lọ sí ilé ìjọsìn dára dára. Ọmọ Christian òun ni èmi. Jẹ́ ọmọ ẹlẹ́sìn Christian òun ni mo jẹ́. Ẹ̀sìn Olúwa, ẹ̀sìn Ọlọ́run.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Báṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi ó dáa mọ́rán o. Kódà níbi tí ó dáa mọ́rán dé, tí a bá fẹ́ lọ bí i kan a bá fẹ́ jáde, olórí ilé iṣẹ́ mi ò gbọdọ̀ má mọ̀. Inú rẹ̀ á dùn tí ẹ bá sọ fún tẹ ẹ dágbére fún wípé níbí báyìi ni à ń lọ. Ẹ̀mí àti olórí ilé iṣẹ́ mi a jọ wọ inú ara wa púpọ̀ púpọ̀ tí ó jẹ́ wípé kò sí ǹkan tí àì kí ń sọ fún ara wa, kò sí ǹkan tí àì kí ń ṣe fún ara wa, a dẹ̀ ní inú dídùn, a máa ní síra wa. Torí ẹ̀mí náà jẹ́ ẹnìkan tí ó ní ìtẹríba fún ọ̀gá rẹ̀, fún olórí rẹ̀. Kò sí bí ìbáṣepọ̀ wa bí òṣìní dáa mọ́. Ẹni bá wò ní ìbáṣepọ̀ wa pẹ̀lú olórí ilé iṣẹ́ ṣe rí, ìbáṣepọ̀ wa ó dáa mọ́rán mọ́rán tí kò sí wàhálà kànkàn. A ní ìbáṣepọ̀ gidi tí ó sì ṣi wà wa, tí ó sì ṣi wípé bóyá à ń jà, ẹ̀mí àti ọ̀gá mi àti olórí mi, ọ̀gá tí ó jẹ́ olórí ilé iṣẹ́ mi, hm, tí ó jẹ́ olórí ilé iṣẹ́, a jọ ní ìbáṣepọ̀ gidi tí ó dáa mọ́rán. Kò kí sì jà láàrin wa torí ẹ̀mí ni èyí kìí ṣe ẹni tí ó máa ń fa jàgídíjàgan tàbí ẹni tí ó máa ń jà pẹ̀lú ọ̀gá rẹ̀, pẹ̀lú olórí rẹ̀. A máa ń jọ ṣe ǹkan wa ní pẹ̀lú ayọ̀ ní, pẹ̀lú àlàáfíà. Ìbáṣepọ̀ èmi àti olórí mi ó jẹ́ pẹ̀lú àlàáfíà, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ara yíyá. Bẹ́ẹ̀ ni ìbáṣepọ̀ wa ṣè jẹ. Àì kí sọ̀rọ̀ bí ó ṣe wù wá sákasàka sí olórí wa. Ṣé ẹni bá ń sọ̀rọ̀ sákasàka sí olórí rẹ̀, ìbáṣepọ̀ wa yóò dà mọ́rán? Ẹ̀mí ń sọ̀rọ̀ só ọ̀gá mi, só olórí mi, à, ẹti oun fun wá lọ jẹun. A ní ẹ̀eyan ò gbọdọ̀ gé ìka tí ó ń fún ènìyàn ní oúnjẹ jẹ àti èyí tí ó ń fún ènìyàn ní omi mímu. Bẹ́ẹ̀ ni ìbáṣepọ̀ wa ṣé dà mọ́rán mọ́rán.

Ṣé mo máa ń fín tùràrí? Èmi ò kí ń fi tùràrí o, torí èmi ò kí ń ṣe mùsùlùmí. Mùsùlùmí ni máa ń lo tùràrí. Kristẹni èmi jẹ́, ẹlẹ́sìn kejì, òun ni àwa jẹ́, tó ń jẹ́ Kristẹni. Èmi ò kí ń fi tùràrí. Àn, ilé ìjọsìn ni mo máa ń lọ láti lọ jọ́sìn sí Olúwa, láti lọ kéde sí Olúwa Ọlọ́run àlàyé kí ó tó dáwọ́ rẹ̀ kí ó dàbọ̀ mí, kí ó dàbọ̀ rẹ̀ kí ó dàbọ̀ mí, kí ó fi ìṣọ́ rẹ̀ kí ó fi ìṣọ́ èmi àti ẹbí mi. Ilé ìjọsìn ni mo máa ń lọ, mi ò mọ́ nkankan tó ń jẹ́ tùràrí láàárín orúkọ rẹ̀ tí mo máa ń gbọ́. Mi ò mọ́ ohun tó ń jẹ́ tùràrí. Rárá, rárá, òǹdè kì í fi tùràrí. Olúwa ló wà pẹ̀lú mi, ló jẹ́ alábò mí, ló jẹ́ olùbágbé mi. Èmi ò kí ń fi tùràrí o. Èmi ò rẹ́ mọ́ nǹkan tó ń jẹ́ tùràrí. Àwọn mùsùlùmí òdodo, wọ́n ni mùsùlùmí òdodo ni a wà, àwọn ni a máa ń fi tùràrí, àwọn ni wọ́n máa ń ṣe èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò mọ iṣẹ́ rẹ̀ o. Mi ò mọ̀ tí ń jẹ́ tùràrí. Bí ó bá ti wí pé bí ẹ ṣe dá sọ, tẹ́ pé orúkọ rẹ̀ jáde láwọn mùsùlùmí, mo máa sọ fún wọn ní tí ì bá ti wí pé ẹ ṣì sọ, kí ni ń jẹ́ pé? Èmi máa ń jẹ́ tùràrí. Èmi yóò yara jú kù jẹ́jẹ́ mi. Èmi máa wò kùlú, kùlú, kùlú. Ìmu ṣe máa ń wò ló ni témi. Ó rí, olójú nǹkan tí mo lè sọ. Kí ó má ba à fà wàhálà lábú jọ, èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sákà, sákà. Wọ́n ni sé torí tùràrí iná ni o ṣe ń sọ̀rọ̀ sá wọn, sé torí gbá iná ni o ṣe ń ṣe bá ẹ̀ sá wọn, sé torí ba yi ná ni o ṣe ń ṣo awọ̀ sá wọn. Mo jẹ́ ẹnì kan tí ó jẹ́ wípé, kò kí ń fẹ́ bá ẹbí jẹ́ èyí tí mo ṣẹ̀ tọ́ ń jẹ́ ẹnì kan tí ó jẹ́ wípé, kì í fẹ́ bá ọmọ ìyá jẹ́. Mo jẹ́ ẹnì kan tí ó jẹ́ wípé, ó má béèrè pé kí ló ń ṣe ni bẹ́ yen, torí wípé ó tàn mọ́ ǹkan tí wàá se ninu ilebèmi ò kí ń fi tùràrí o. Òǹdè kì í ju òun kan, kí ni ń jẹ́ pé?

Ṣé mo máa ń pe àwọn oníbàrà tuntun? A! Mo máa ń pe àwọn oníbárà tuntun, torí ó dára púpọ̀ kí oníbárà èèyàn kí ó tún le kan sí i, kí ó le méjì, kí ó le mẹ́ta. Í ṣe ni inú èèyàn ó máa dùn. Mo máa ń pe àwọn oníbárà tuntun kí ọjà tun le máa yá, ki won tun le máa pọ̀ sí i, kí inú èèyàn náà tun le máa dùn. Màá pè wọ́n, màá polówó "mummy, daddy, mọ̀ ní, mọ ṣẹ̀ṣẹ̀ de ibí bàyii ọ, rice, ẹ̀wà, iyọ, sugar àwọn nǹkan tí mò ń tà nìyẹn o, ẹ wá bá mi rà o, ẹ wá bá mi ṣe o, màá dá ṣe yín dáadáa. Owó mi ò pọ̀, igbá kan ò pọ̀." Bí mo ṣe máa ń polówó nìyẹn fún àwọn oníbàárà mi tuntun, mi ò ní pé wọ́n ńbo. Báyìí ẹni bá tún ti bá mi ra ọjà báyìí, màá tún ti ni. Ṣe ẹ lè fún mi ní nombà yín kí n máa fi pe yín pé ṣẹ̀ nǹkan tí ẹ rà ṣó da, ṣó wà dáadáa, ṣó ṣe dáadáa, ṣe kò tì bàjẹ́, ṣe kò tì ṣe sẹ̀ like kiẹ, sẹ̀ nífẹ̀ẹ́ síi. Inú àwọn oníbàárà tuntun yẹn máà dùn, wọ́n á lẹ́ tun padà wá láti wá báyàn na já ní ọjọ́ mi. Mi ò ní pé oníbàárà tuntun ńbo. Màá pè dáadáa tí màá tún dára síi. Èmi nífẹ̀ẹ́ sí àti máa pe, oníbàárà o, màá pè wọ́n, màá bá wọn sọ̀rọ̀. Á jọ sọ̀rọ̀, tá jọ ṣawada. Gẹ́ẹ̀gẹ́. Bí mo ṣe máa ń ṣe àwọn oníbàárà tuntun ni yen, mo máa ń pa àwọn oníbàárà tuntun. Bí emi ṣe máa ń ṣe níyẹn o. Kí oníbàárà mi kí ó tún bá lè pọ̀ sí i. Kí ẹ ṣe wípé tí mọ bá ti wá ní oníbàárà kan, màá ní mi ọba, oníbàárà tuntun mi, màá ní mi ọba sẹ́bà mọ. Ní èyí tí ó jọ wípé ó le wù, kò dára tó rára rára. Ó dáa kí a máa pe àwọn oníbàárà tuntun kí wọn tún bá wá ná ọjà, inu tà wá ná yí ó tún fi lé dùn. Èmi nífẹ̀ẹ́ sí àti te máa pe oníbàárà tuntun, èmi ṣì máa ń pè wọ́n.

Ṣé mo máa ń ṣèwádìí àwọn alábàásisẹ́pọ̀? Mo máa ń ṣèwádìí àwọn alábàásisẹ́pọ̀ mi torí èèyàn gbọ́dọ̀ ṣèwádìí wọn níbi tí ilé ayé dé dúró yìí. A gbọ́dọ̀ ṣèwádìí ibi tí wọ́n ti wá, ilé tí wọ́n ti jáde, ǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀, kí ló mú wọn kúrò níbẹ̀. Gbogbo ẹ̀ pátápátá la máa ṣèwádìí kí ó lè fi ọkàn ti wa ní wa naa balẹ̀. Kódà a máa ń sọ wípé kí ẹlòmíràn kí ó mú onídùúró wá níbi táa ṣe ń wádìí ẹ̀dẹ̀ torí tí a ò bá rí àbí tó sá lọ, ẹni táa ti ṣèwádìí pẹ̀lú rẹ̀ tọ́jú onídùúró rẹ̀, òun máa lọ bá, òun máa máa wádìí lọ́wọ́ rẹ̀ pé kí ló mu lágbajà tàfìrì. Alábàásisẹ́pọ̀ wa mi, o lè má jàdi, o lè má wà, ẹ̀ ẹni tí ó so nídùúró rẹ̀, òun máa lọ ṣèwádìí lọ́dọ̀ ẹ pé kí ló ṣẹlẹ̀ sí ẹ lágbajà, kí ló ṣẹlẹ̀ sí tà mẹ́dùn. Ó dà ká máa ṣèwádìí àwọn àlejò wa, ó dà ká máa wá wọn kan, ó dà ká máa ṣèwádìí. Tori ti à o bá ṣèwádìí, a ní mọ ǹkan tí ń ṣẹlẹ̀ sí won. Tí a bá ṣèwádìí, a ní mọ bí wọ́n ṣe rìn, a ní mọ bí wọ́n ṣe jẹ́ bí ó ṣe jẹ́ níiyen. Ìwádìí ṣe dáadáa, ó de dá ká máa ṣèwádìí àwọn alábàásisẹ́pọ̀ wa. Ínú t'awọn náà yóò dùn. Ẹni tí ó bá ti wà rojú kúkú, a ti mọ̀ wípé ẹbọ ń bẹ ní ẹrú rẹ̀ niun. Bó là ṣe ní bá alábàásisẹ́pọ̀ wa, bó là bá ni ṣe níṣe ìwádìí rẹ̀ kò dára dáradára.